Ìbéèrè tó wà ní orí fọ́nrán yìí ni, irú aṣọ wo ni o fẹ́ràn láti wọ̀? Àh, èmi jẹ́gẹ́ bí ẹni kan, ohunkóhun tí ń bá wọ̀ sára, ó gbọdọ̀ jẹ́ ǹkan tó rọ̀ mí lọ́rùn. Mi ò fẹ́ aṣọ tó máa fún mi ní ìnira. Rárá, ìyẹn ìkíni. Ikeji, aṣọ ká aṣọ tí ń bá máa wọ̀, ó gbọdọ̀ bu iyì kún mi. Nítorí ẹ, ó ní àwọn àwọ̀ aṣọ tí màá nílò, tí màá fẹ́ràn láti wọ̀. Àwọn àwọ̀ aṣọ tí màá fẹ́ràn láti wọ̀ ni àwọn aṣọ tó jẹ́ wípé ó tàn. Bí blue, bí pink, bí, bí yellow, bí green, àwọ̀ ewé. Mo fẹ́ràn àwọn àwọ̀ yen ní aṣọ tí ń bá ń wọ̀. Yàtọ̀ sí ìyẹn, aṣọ tí ń bá ń wọ̀ ó níí ṣe pẹ̀lú ibi tí ń bá ń lọ. Tí ń bá ń lọ ilé ìjọsìn níìsín yìí, mo máa ń ní ìfẹ́ sí àti wọ aṣọ tó bo ara mi dáradára. Kì í ṣe wípé mi ò kí ń wọ aṣọ tí ó bo ara mi náà tẹ́lẹ̀, ṣùgbọ́n mo tún máa ń ṣe akitiyan láti wọ aṣọ tó bo ara mi. Aṣọ tó gùn, tí ò ń ṣe aṣọ tó fò, tí ò ń ṣe aṣọ bénbé. Mi ò sábà wọ aṣọ bénbé náà, ṣùgbọ́n mo fẹ́ràn láti ṣa bo ara mi tí ń bá ń lọ ilé ìjọsìn ní ọjọ́ Sunday. Ikeji, tí ń bá ń lọ ibi iṣẹ́, bó bá jẹ́ pé mò ń lọ sí ibi iṣẹ́ ni, mo fẹ́ràn kí ìmúra ní ìmúra tó tọ̀nà pẹ̀lú iṣẹ́ tí mò ń ṣe. Ìmúra tan ń pè ní corporate wear. Tí n bá dẹ̀ ń lọ sí ọjà, gẹ́gẹ́ bí mo ṣe sọ, ibi tí ń bá ń lọ ló máa jẹ́ kí n mọ aṣọ tí màá ní ìfẹ́ sí láti wọ̀, aṣọ tí màá fẹ́ràn láti wọ̀. Tí bá ń lọ sí ọjà, àh, mo máa ń fẹ́ wọ aṣọ tó máa jẹ́ kí ń lè rìn ṣamṣamṣamṣam nínú ọjà. Bí ṣòkòtò. Mo lè wọ aṣọ tí ò lápá. Tó bá jẹ́ àsìkò oru, mà á ṣa wọ aṣọ tó jẹ́ pé kì í ṣe pé kí n wá wọ bí i búbù, aṣọ tí màá máa kó yọbọ́yọbọ́ láàrin ọjà. Irú ilé ìjọsìn sì, mo fẹ́ràn kí n wọ búbù lọ ilé ìjọsìn, kí n wọ ìró àti bùbá, kí n wọ shirt àti bí i a siketi tó gun. Mi ò kí ń wọ ṣòkòtò lọ ilé ìjọsìn. Tí ń bá lọ sí ọjà, yen mo máa like ki ń ṣe, mo máa fẹ́ràn kí ń ṣe ṣamṣam nínú ọjà. Mi ò ní fẹ́ wọ aṣọ tí màá máa fọwọ́ kan kó aṣọ, màá máa fọwọ́ kan kó ẹrù tí ń bá rà. Mi ò kí ń ṣe ìyẹn. Mo máa ń múra ṣamṣam tí ń bá ń lọ sí ọjà. Tí ń bá wá ń lọ sí, bóyá mò ń lọ sí, ehm, ibi ayẹyẹ, àh, ìró àti bùbá ni o. Tó bá jẹ́ ayẹyẹ ńlá, ìró àti bùbá. Tó bá jẹ́ ayẹyẹ tí ò ń ṣe ayẹyẹ tó ṣe rẹpẹtẹ, mó kò lè ṣa wọ, bóyá bí i búbù, àbí kí n ṣa wọ aṣọ tí mo mọ̀ pé ó máa rọ̀ mí lọ́rùn, tó dẹ̀ jẹ́ aṣọ tó bu iyì kún mi. Ti ó bá ń ṣe ayẹyẹ ńlá, bẹ́ẹ̀ ni mò ṣe máa ń múra. Àwọn irú ìmúra tí màá ń sábà mú nìyẹn. Tí ń bá wà nínú ilé tí mi ò jáde lọ ibi kankan, mo fẹ́ràn láti wọ aṣọ pẹ́npẹ́. Igbà yẹn náà ni mo máa ń sábà wọ aṣọ pẹ́npẹ́. Aṣọ tó máa ń jẹ́ kí atẹ́gùn fẹ́ sí mi lára. Aṣọ tó máa, tí ó máa ṣa jẹ́ kí, kí ààyè gbà mí. Àgàgà tí a bá lálẹ́ jọ ní ilé tó jẹ́ pé èmi àtọko mi nìkan, mo máa ń wọ aṣọ pẹ́npẹ́ nínú ilé. Aṣọ wíwọ̀ mi náà ó dẹ̀ tún dá lé lórí, ẹ́, àkókò tí a bá wà. Bóyá àkókò òtútù ni, bóyá ìgbà òtútù ni, bóyá ìgbà ẹ̀rùn. Bó bá jẹ́ pé ìgbà òtútù, bí mo ṣe sọ wípé mo fẹ́ràn aṣọ pẹ́npẹ́ yìí, tí ń bá wà nínú ilé, mo máa wọ aṣọ tó máa bo ara mi nítorí òtútù. Ṣùgbọ́n tó bá jẹ́ àsìkò oru, àh, màá ṣe, mi ò ní wọ aṣọ pẹ́npẹ́, màá bo ara mi. I mean, màá ṣi rálẹ̀. Tí ń bá ń jáde náà, tó bá jẹ́ àsìkò oru, mo fẹ́ràn, tó bá jẹ́ pé mò ń kàn jáde tí ò ń ṣe ilé ìjọsìn, mo fẹ́ràn kí n wọ aṣọ tí ò lápá, tó máa jẹ́ aṣọ tó fẹ́lẹ́, aṣọ tó máa jẹ́ kí atẹ́gùn fẹ́ sí ara mi. Mo lérò wípé mo dáhùn ìbéèrè yìí dáadáa. Ẹ ṣé lọ́pọ̀lọ́pọ̀.

Ìbéèrè tó wà lórí fónró yìí ni, ṣe o mọ ìtumọ̀ orúkọ rẹ? Bẹ́ẹ̀ ni, bẹ́ẹ̀ ni. Mo mọ ìtumọ̀ orúkọ mi. Orúkọ mi ni, àwọn orúkọ tí mò ń jẹ́ ni: Títílayò, Omoladé, Éstérì, ẹ́, Tenabe, Babalolá, Ọlọ́minú. Orúkọ táwọn èèyàn sábà mọ̀ mí gan gan ni Títílayò. Orúkọ yìí ni a tẹ̀ mọ́ mi láti kékeré tón máa ń fi ń pè mí. Gẹ́gẹ́ bí orúkọ ọmọ Yorùbá, mo mọ̀ wípé orúkọ Yorùbá ni orúkọ mi. Mo dẹ̀ mọ ìtumọ̀ rẹ̀ ní ẹ̀kúnrẹ́rẹ́. Ìtumọ̀ Titilayo ni pé, titi láíláí ni ayọ̀ máa wà, titi láíláí ayọ̀ máa máa wà. Bẹ́ẹ̀ ló dẹ̀ ṣe máa rí fún mi. Ìtumọ̀ orúkọ mi àkọ́kọ́ ni iyẹn, táwọn èèyàn mọ̀ mí mọ́. Ṣùgbọ́n wọ́n kì í pè mí ní, èèyàn púpọ̀ kì í pè mí ní Titilayo. Títí lẹ́ ni gbogbo ènìyàn máa ń pè mí, Títí, Títí, Títí. Orúkọ mi kejì ni Omolade. Ní ilẹ̀ Yorùbá, wọ́n gbàgbọ́ wípé ọmọ jẹ́, ọmọ máa ń bu iyì kún ènìyàn. Ìdí nìyẹn táwọn òbí mi ṣe pè mí ní Omoladé. Èmi ni ọmọ tó jẹ́ adé orí wọn. Bẹ́ẹ̀ ni, ìtumọ̀ orúkọ tèmi ni iyẹn. Èmi ò mọ ti, ti èmi gẹ́gẹ́ bí ọmọ sáwọn òbí mi, adé ni mò ń jẹ́ lé wọn lórí. Ikeji, orúkọ mi kẹta ni Éstérì. Ní ilẹ̀ Yorù-- Éstérì ò ń ṣe orúkọ Yorùbá o. Ṣùgbọ́n àwọn Yorùbá máa ní, "à, Éstérì, aya ọba, Éstérì." Wípé aya ọba ni mí. Kì í ṣe orúkọ Yorùbá, orúkọ tó wà nínú bíbélì ni. A dẹ̀ mọ ìtàn Éstérì pé ìyàwó ọba ni Éstérì, ìyàwó dáradára ní ọ̀dẹ̀dẹ̀ ọkọ. Bàbá mi sọ fún mi wípé, ìdí táwọn fi fún mi ní Éstérì ni wípé ìyàwó ọba ni mí. Léèní ńkọ́, ọba lọkọ mi. Ìtumọ̀ orúkọ, mo bẹ́ẹ̀ ni, mo dẹ̀ mọ ìtumọ̀ orúkọ yẹn gan gan. Yàtọ̀ sí wípé, ẹ́, nínú bíbélì ẹni tó ń jẹ́ orúkọ yẹn, ìyàwó ọba ni. Èmi gẹ́gẹ́ bí ẹni kan, mo mọ̀ wípé ìtumọ̀ Éstérì ni ìràwọ̀. Iyẹn ni orúkọ mi kẹta. Orúkọ mi ni, orúkọ mi kẹrin ni Babalola. Orúkọ yìí orúkọ Yorùbá ni. Ìtumọ̀ rẹ̀ dẹ̀ ni wípé bàbá ènìyàn ni ọlá. Bàbá ni ọlá. Bàbá ni ọlá nínú ilé. Bàbá ló ní ọlá lára. Ìtumọ̀ orúkọ mi kẹrin nìyẹn. Orúkọ mi karùn-ún ni Tẹ̀nabè. Orúkọ yìí orúkọ Yorùbá ni, ṣùgbọ́n kì í ṣe Yorùbá gan-an, kì í ṣe Yorùbá tí gbogbo ayé mọ̀. Ó jẹ́ ẹ̀yà Yorùbá tí wọ́n máa ń sọ ní ìlú Ondo. Ní ìlú, ní, ní ìlú Ondo. Then ní, ní ìlú kééréje tó wà ní ìlú Ondo tá a mọ̀ sí ìlú Ìdó-àní. Mi ò mọ ìtumọ̀ orúkọ yìí tẹ́lẹ̀ o, kí n má parọ́. Mi ì ti ẹ̀ lérò wípé àwọn òbí mi gan mọ ìtumọ̀ rẹ̀ because nítorí wípé ọ̀nà jíjìn ni wón ti ń jẹ́ orúkọ yẹn. Mo wá pàdé ènìyàn kan tó ní "à, ó ń mọ ìlú mi, òun mọ ìtumọ̀ orúkọ yẹn. Ẹni yẹn ló wá sọ ìtumọ̀ orúkọ yẹn fún mi." Ó wá sọ fún mi wípé ìtumọ̀ Tenabe ni wípé ẹnu mi kò ní sọ ibi. Ẹnu mi, ibi kò ní jáde nínú ẹnu mi. Mo dẹ̀ wá ní, ó tún wá jẹ́ kí n nífẹ̀ẹ́ orúkọ yẹn síi. Orúkọ mi kẹfà ni Ọlọmiinú. Olómiinú yìí náà kì í ṣe Yorùbá gbogbogbò. Bí kò ṣe Yorùbá tó ń sọ ní ìlú Èkìtì. Ní ìlú Èkìtì, ní ìlú kééréje, ẹ́, tá a mọ̀ sí Ìkọ̀lé Èkìtì. Ìtumọ̀ orúkọ yẹn náà ni Ọlọ́run ló mọ inú ẹ dà. Nǹkan tí mo ń ro, nǹkan tí ò ń ro nínú rẹ, Ọlọ́run ló mọ̀. Ìtumọ̀ àwọn orúkọ mi ni iyẹn. Mo lérò wípé mo dáhùn ìbéèrè yìí dáadáa. Ẹ ṣe lọ́pọ̀lọ́pọ̀.

Ìbéèrè tó wà ní orí fọ́nran yìí ni, ṣe o máa ń ṣe àtúnlo nǹkan? Bẹ́ẹ̀ni, mo máa ń ṣe àtúnlo nǹkan. Mo lérò wípé ìbéèrè yìí wà fún bóyá ìbéèrè nìí ṣe pẹ̀lú pé bóyá mo máa ń lo àwọn nǹkan kan wà tó yẹ kí n nigba ti ń bá lò ó yẹ kí ń jù sọnù tí ń bá lò ó tán. Ǹjẹ́ mo máa ń ṣe àtúnlo wọn? Bẹ́ẹ̀ni mo máa ń ṣe àtúnlo nǹkan. Ǹkan kíni tí n màá ń ṣe àtúnlo rẹ̀ ni ọ̀rá. Tí ń bá lọ sọ́jà, ti wọ́n bá fún mi ní ọ̀rá, iyẹn wọ́n fi ọ̀rá yẹn, wọ́n fi bá mi kó oúnjẹ tàbí nǹkan mìíràn tí mo rà láti ọjà. Mi ò kí ń sọ ọ̀rá yẹn nù, àyàfi tó bá jẹ wipé bóyá ọ̀rá yẹn ti ní ihò ó ti, ó ti bàjẹ́. Ṣùgbọ́n tí ọ̀rá yẹn bá ṣi dára, mo máa ń, mo máa ń paá mọ́. Mo dẹ̀ máa ń lò láti boya mo ṣe ìdọ̀tí nínú ilé-ìdáná, òhun ni mo máa fi ń kó ìdọ̀tí nínú ilé-ìdáná tí màá wá fi gbé ìdọ̀tí mi lọ sọnù. Ọ̀rá tí mò ń sọ yìí, ọ̀rá, ọ̀rá yẹn pé ó pín sí oríṣi mẹ́ta. Oríṣi kìn-ín-ní ni àwọn ọ̀rá bẹ́mgbẹ́lé. Ẹ̀hẹ̀n. Oríṣi kejì làwọn ọ̀rá tó bá tóbi dáadáa náà. Oríṣi kẹta ọ̀rá tí n màá ń tún lò ni ọ̀rá kan táwọn olóyìnbo máa ń pè ní ziplock. Ọ̀rá yìí wọ́n máa ń fi oúnjẹ sínú ẹ̀ tàbí nǹkan mìíràn, nǹkan tí èèyàn máa fi ṣe, tó máa wá, tí èèyàn máa wá wọ orí ẹ̀ bí zip. Mo níyẹn ná. Tí ń bá lo ọ̀rá yẹn, boya mo fi kó oúnjẹ, ti ó dẹ̀ b ṣe pé oúnjẹ tó dọ̀tí ọ̀rá yẹn, nǹkan tí màá ṣe ni pé màá ṣàn, màá wá fi ọ̀rá yẹn sínú ẹ̀rọ amómitutù, á wà níbẹ̀. Ǹkan mìí tí mo tún máa ń tún lò ni ike. Boya a ra oúnjẹ nísìnyìí àbí a lọ ayẹyẹ, wọ́n gbé oúnjẹ fún wa sínú ike. Àwọn ike yẹn, wọ́n fẹ́ ká ju ike yẹn nù tí a bá jẹun tán. Ṣùgbọ́n èmi ò kí ń sábà ń ju nú, òhun ni màá fi ń kó oúnjẹ, màá fi, eeh, maa kó oúnjẹ sí, màa wa gbé sínú ẹ̀rọ amómitutù táa mọ̀ sí fíríjì àbí freezer. Mo máa ń tún ike yẹn lò, mi ò ní parọ́. Mo tún máa ń tún agolo lò. Ṣùgbọ́n ìyẹn ò n sábà ń ṣe gbogbo ìgbà. Because, nítorí pé agolo ò n sábà ń bàjẹ́. Irú agolo mílíkì, agolo tomato, mo máa ń tún lò, ṣùgbọ́n kì í ṣe gbogbo ìgbà. Àwọn agolo yẹ̀n kí dè ni mo màá ń fi wọ́n ṣe? Mo máa ń fi wọ́n wọn ẹwà, mo máa ń fi wọ́n wọn ìrẹsì, kò ju bẹ́yẹn lọ. Ṣùgbọ́n tí n bá ti ní pé, àh! Boyà mo ti, mo ra àwọn, mo ti fọ àwọn agolo kan mo ti ń lò mo lè lẹ́yọokan gan fọ́dún mẹ́wàá gan-an tí ò bá ti sọnù. Mi n kì n sábà tún yẹn lò ní gbogbo ìgbà ṣùgbọ́n ago-agolo àtúnlò náà ni mò ń lò fún wíwọ̀n ìrẹsì àti fi wíwọ̀n ẹwà nínú ilé-ìdáná. Eléyi tó wà jẹ́ ìkẹrin ni ike. Ìgbà mìíràn a lè ra bí omi, ike omi láti, eh, ọjà. Ike tómí wà nínú e omi tón rọ sí ike. Tan bá mu omi yii tán, a dẹ̀ fi omi, a rọ omi lẹ́nu táàpù, a rọ omi sí ike yẹn padà a dẹ gbé sínú ẹ̀rọ amómitutù. Mo máa ń tún or, ìgbà mìí nàa dẹ̀ re mo lè tún, mo lè tún, mo lè mú ike yẹn kí n da àwọn elérìndòdò sínú ẹ̀. Mo sá máa fi ń ṣe oríṣiríṣi nǹkan, mo lè da òróró sínú ẹ̀. Ẹ̀káàrún, ǹkan tí màá ń tún lò n gbà mìí ni òró-òróró. Àwọn olóyìnbo, àwọn dókítà máa sọ wípé, "àh! Tí èèyàn bá ti lo òróró lẹ́ẹ̀kan, ó ti fi din ǹkan, ìsọnù." Ṣùgbọ́n gbogbo wa la mọ bí ìlú ṣe rí. Ìlú ò, kò sowó níta lọ títi bẹ̀yẹn. Mi n lè máa da òróró tí n bàá fi din ǹkan nù ní gbogbo ìgbà. Ǹkan tí màá ń sábà ṣe ni wipé òróró yẹn, mo lè ṣi fi tun dín ǹkan díẹ̀ síi, màá, màá bù sínú pọ́ọ̀tù, màá de. Ọjọ́ mi tí n bàá tún fẹ́ dín irú oúnjẹ tí mo fi dín tẹ̀lẹ́, màá tún fi dín. Àwọn nǹkan tí màá ń sábà n tún lò ní àwọn nǹkan tí mo rán tí ní àkókò yìí nìyẹn. Mo lérò wípé mò dáhùn ìbéèrè yìí dáradára. Ẹ ṣé lọ́pọ̀lọ́pọ̀.